Ìbéèrè sọ wípé àkókò mélòó ni o máa ń lò sùn? Mo sọ pé, oore-ọ̀fẹ́ ni láti mọ wákàtí sí wákàtí tí ènìyàn fi ń sùn. Ṣùgbọ́n ta bá wò o, ta bá ṣe ìsírò ẹ̀, bóyá ní wákàtí kìíní, kejì, kẹta, kẹ́rin, káàrún, mo lè sọ wípé wákàtí tí mo fi ń sùn kéré púpọ̀ nítorí wípé mo nílò láti dìde gbàdúrà. Mo lè sọ wípé wákàtí tí mo fi ń sùn ó kéré púpọ̀ bí i wákàtí mẹ́rin sí mẹ́fà. Ó pọ̀ jù ní wákàtí mẹ́fà yẹn. Nítorí nígbà mìíràn, mo lè sùn ní aago mọ́kànlá kí n tún jí padà ní aago mẹ́ta láti gbàdúrà. Lẹ́yìn ìgbà tí mo bá gbàdúrà tán, bóyá mo gbàdúrà tán ní aago márùn-ún, màá wá wá ore-ọ̀fẹ́ láti sùn fún bí i ìṣẹ́jú máa dógún sí ọgbọ̀n ìṣẹ́jú. Eh, ṣùgbọ́n nígbà mìíràn tí oore-ọ̀fẹ́ bá yọ, tí àyè bá ṣí sílẹ̀ ní bii ọwọ́ ìyálẹ́ta bí ọwọ́ ọ̀sán, mo lè wá àkókò díẹ̀ bóyá bí i wákàtí kan láti sùn. Ìgbà mìíràn, ẹwẹ̀, tí àwọn ọmọ ò bá lọ ilé-ìwé, tí ò sí oore-ọ̀fẹ́ láti sùn, mo lè sọ wípé wákàtí mẹ́rin sí mẹ́fà ni mo máa fi ń sùn. Èmi fúnra ra mi, mo mọ̀ ní òye wípé ó ṣe pàtàkì láti sùn dáradára. Ṣùgbọ́n ìgbà mìíràn náà wà tó ṣe wípé a gbọdọ̀ má gbàdúrà nítorí pé Kristẹni máa ti wà ìsinmi. A gbọdọ̀ máa gbàdúrà nítorí pé tí a bá gbàdúrà, kò sohun tí a lè fi ṣẹ́gun ọ̀tá. Ọ̀nà tí ènìyàn fi lè ṣẹ́gun ọ̀tá ni kó dìde kó gbàdúrà. Ìgbà mìíràn ẹwẹ̀, mo lè wà ní iṣẹ́ alẹ́, kó ṣe wípé a ní àwọn ènìyàn láti tọ́jú, tó ṣe wípé láti ìgbà táa bá ti wọṣẹ́ ní aago márùn-ún ìrọ̀lẹ́ títí tílé a fi mọ́ daago mẹ́jọ, a lè máa fojú borún, a lè máa ráyè sùn, a lè máa ráyè sinmi. Èmi lè sọ wípé ìwọ̀nba ìgbà tí mo lè sùn, tí mò ń ráyè sùn ni wákàtí mẹ́rin sí mẹ́fà tó ṣe wípé ó dángájíá tó yé mi yéké tí mo mọ̀ wípé wákàtí yẹn ni mo máa fi ń sùn. Àmọ́ tó bá ti ṣe nípa ti iṣẹ́ o tí mo wà níbi iṣẹ́, mo lè máa fojú borún títí tílé a fi mọ́. Ọ̀sán náà mo máa ń sùn níwọ̀nba.

Ìbéèrè sọ wípé, báwo ni o ṣe máa ń kọ́ àwọn ènìyàn? Èmi lè sọ wípé, ọ̀nà tí mo gbà fi lè kọ́ ènìyàn p'oríṣìíríṣìí, nítorí wípé èmi náà fẹ́ràn láti máa fún ènìyàn ní ìmọ̀, láti lè máa la àwọn ènìyàn lóye. Ọ̀nà àkọ́kọ́ tí mo mọ̀ tí mo fi lè kọ́ ènìyàn ni wípé, ká fi ṣe ọ̀rọ̀ ojúkorojú, kí n ṣàlàyé bó ṣe bí ọ̀rọ̀ yẹn ṣe yé mi tó bá béèrè. Ka jọjọ jòkó, ka jí ròrò, ka jọjọ sọ̀. Nípa èyí, a jẹ́ kí ẹni yẹn kó rántí ojú ẹni tí ó ń bá ọ sọ̀rọ̀, kó rántí bí ẹni yẹn ṣe ṣe. Beení náà, bẹ́ẹ̀ni náà ṣe gbọ́wọ́, bẹ́ẹ̀ni náà ṣe dìde, bẹ́ẹ̀ni náà ṣe jòkó láti ṣe àlàyé àwọn ohun tí ó ń bèèrè. Èyí máa ń ran ènìyàn lọ́wọ́ láti lè rántí ìdáhùn sí ìbéèrè yẹn, pàápàá ní ìgbà ìdánwò. Àwọn ọ̀nà tí èn-- tí mo tún lè gbà kọ́ ènìyàn, kí ènìyàn ní kí kí, bóyá kí n kí ènìyàn ní àárọ̀, ẹ̀kaàárọ̀, ẹ̀kásán, ẹ̀kalẹ̀. Mo sì lè kí ènìyàn ní èdè Yorùbá, mo sì lè kí ènìyàn ní èdè Gẹ̀ẹ́sì, mo lè kí ènìyàn ní èdè abínibí wa, èyí tó jẹ́ èdè ìlú tí a gbé bí mi gangan gan. A mo n kí ènìyàn bíi pé kí n kúnlẹ̀, kí n kí àgbàlagbà. Mo lè kí ènìyàn bíi pé kí n nàró, kí n kí abánisẹ́sẹ́ mi. Mo sì lè jòkó kí n kí ọmọ tó ṣe wípé kò tó mi lọ́jọ́ orí. Ọ̀nà tí mo sì fi lè gbà kí ènìyàn, mo lè kí ènìyàn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí, a lè kí ènìyàn, mo lè kí ènìyàn lórí afẹ́fẹ́, mo lè kí ènìyàn lágbègbè mi, mo lè kí ènìyàn ní tòsí, mo lè kí ènìyàn níbi tó jìnnà. Ọ̀nà táa fi lè gbà kí ènìyàn pọ̀ dáradára. A lè kí ènìyàn ní èdè wa, ẹ̀kaàárọ̀, ẹ̀kásán, ẹkúrọ̀lẹ́, ẹ̀kalẹ́, ódáàárọ̀, ká súre, ṣajure bí, báwo ló ní, ẹ káàbọ̀ o, ká ríra láyọ̀ o, ọkọ̀ a rẹ fọ́, gbogbo wọ̀nyẹn ọ̀nà táa fi lè gbà kí ènìyàn ní í yẹn. Ọ̀nà mìí táa tún lè gbà kí ènìyàn ní èdè Gẹ̀ẹ́sì náà, a lè máa sọ lórí fọ́nrán yìí. Ṣùgbọ́n ọ̀nà tí a fi lè gbà kí ènìyàn bíi orí ikúńlẹ̀, bí i ká bọ́ra wá lọ́wọ́, bí i ká naàró, bí i ká, ká káwọ́ sókè, ká kí ènìyàn tó ṣe wípé ó ṣe orí fún wa, bí i pé ká kúnlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìbéèrè sọ wípé ṣé o fẹ́ràn ìrìn òkè? Èmi fẹ́ràn ìrìn òkè o nítorí wípé ó fini lọ́kàn balẹ̀ ju ìrìn ojú pópó. Ìrìn òkè dára púpọ̀, ó dèé fini lọ́kàn balẹ̀. Ohun tí mo tún le sọ wíp-- nípa ìrìn òkè ni wípé o jẹ́ kí ènìyàn pàdé àwọn tí wón mọ ènìyàn. Ó jẹ́ kí a-- kí ènìyàn pàdé àwọn tó ṣe wípé ó lè rani lọ́wọ́ ní ìrìn òkè nítorí pé ẹni tó bá máa rin ìrìn òkè ó gbọdọ̀ lówó, ó gbọdọ̀ jẹ́ ènìyàn tó ti kó àwọn owó kan jọ dáradára. Ìrìn òkè kò sí wípé bóyá mọ́tò kan fẹ́ pàdé mọ́tò kan ní ọ̀pọ̀ ìgbà, kò sí wàhálà, kò sí ìyọnu ìyẹn. Yàtọ̀ sí wípé bóyá plane ní ìjàmbá fún rara rẹ̀, ọkọ̀ òfurufú boya oní ìjàmbá fún rara rẹ̀ kò wọ́pọ̀ wípé kí wọ́n forísọra. Ka tó wá máa sọ ọkọ̀ tilẹ̀ ti ọkọ̀ ojú pópó tó ṣe wípé ọ̀pọ̀ ìgbà ni wọ́n ń forísọra wọn, wọ́n ń gbárí mọ́ra wọn. Ìmí gan á kọlu ènìyàn tó wà ní èyìn rẹ̀ àtọ̀ wà ní iwájú rẹ̀. Ọkọ̀, ọkọ̀ bàálù ó jẹ́ ọkọ̀ tó fini lọ́kàn balẹ̀ o. Èmi fẹ́ràn ìrìn òkè, mo dẹ̀ fẹ́ràn láti máa rí gbogbo àwọn meremere ohun dáradára tó wà ní ìsàlẹ̀ láti òkè. Nígbà tí ènìyàn jáde fún láti ṣẹ, láti rí ohun ìríri tó dára ni. Èmi fẹ́ràn ìrìn òkè o, ó sì máa ń dùn mí nínú láti lọ. Àti pé àwọn ohun tí mo mọ̀ wípé ó jẹ́ bí ohun tí ó lè fa ìfàsẹ́yìn láti rìn ìrìn òkè ni wípé ìbẹ̀rú wípé kí ọkọ̀ bàálù náà má jà, ó wà lára ohun tó lè mú ni má fẹ́ nífẹ̀ sí ìrìn òkè àti ìbẹ̀rú owó. Tí ènìyàn ò bá lówó dáradára, tí ó bá làákójọ tó dáa lójú, ko le sọ wípé òun fẹ́ bẹ̀rẹ̀ sí írin ìrìnàjò òkè. Ní ìdí èyí, ìyẹn máa ń fa ìfàsẹ́yìn, kìí jẹ́ kí ènìyàn kú gìrì láti lọ sọ wípé ìrìn òkè lòún fẹ́ rìn. Àmọ́ ní titẹ mi o, mo fẹ́ràn láti rìn ìrìn òkè ju ọkọ̀ ojú pópó. Ọkọ̀ ojú pópó, bó ṣe tí ẹ máa ń kó ènìyàn mọ́ra kò fini lọ́kàn balẹ̀ rára rárá bí ènìyàn mẹ́rin lójú kan.

Ìbéèrè sọ wípé báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe rẹ. Èmi á sọ wípé ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi ó dánmọ́rán, ó sì dára púpọ̀ nítorí wípé ọmọ dáadáa náà ni èmi. Èmi ìjà, èmi ìfàwàlá, èmi ìdáníkẹ́ni láàmú. Gbogbo ọ̀nà ni mo máa ń wá láti tẹ olórí ìṣe mi lọ́rùn. Èmi ìjà o. Ọmọ dáadáa ni mí, ọmọlúàbí gidi ni mí. Wọ́n dè, Yorùbá dè sọ wípé "ọmọ tó bá mọwọ́ wẹ̀, á bágbà jẹun." Èmi mọwọ́ wẹ̀ nítèmi, èmi ìfàwàlá. Bí olórí mi bá ní ó yá iwájú ni á lọ, iwájú náà ní mi ó lọ. Bí olórí mi bá ní ó yá apá ọ̀tún ni ká yà sí, èmi á yà sí apá ọ̀tún. Bí olórí mi bá ní apá òsì ni ká yà sí, dandan náà ni wọ́n yà sí apá òsì. Èmi ìbọ olórí mi jiyàn, èmi ìbá a ní ààwọ̀ nítorí pé orí lórí a máa jẹ. Ènìyàn tó bá dẹ̀ ti gbàdúrà wípé kòún náà di olórí níjọ́ mìíràn, ní ìgbà mìíràn, ní ọjọ́ iwájú, kò ní gbẹ̀sẹ̀ olórí rẹ̀. Tẹ̀síwájú olórí rẹ̀ ni ó mọ wá. Èmi ìdààmú olórí mi, èmi ìrójọ́ rẹ̀ níbí. Nígbà náà, nídi èyí, èmi ní ìbáṣepọ̀ tó dánmọ́rán láàárín èmi àti olórí mi. Èmi ìsọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn, mi ń dààmú ẹ̀, mi ń fun ní wàhálà. Ọ̀pọ̀ ìgbà tó bá ń bọ̀ ní ilé iṣẹ́, á bá mi ra nǹkan wá. Tí mo bá dẹ̀ nílò ìrànlọ́wọ́ ẹ̀, ó máa ń ṣe fún mi. Láì ròó lẹ́ẹ̀mejì nítorí wípé èmi náà tó bá ní ìrànlọ́wọ́ tó fẹ́ látọ̀dọ̀ mi gẹ́gẹ́ bí ọmọṣẹ́, èmi náà mi ròó lẹ́ẹ̀mejì. Èmi náà àti tètè ràn án lọ́wọ́. Èmi ò kí máa ń sí níbi ìbàjẹ́, mi ò kí máa ń sí níbi ta ti gbé ẹsẹ̀. Olórí mi jẹ́ ènìyàn tó ṣe wípé ènìyàn pàtàkì ni. Í dààmú ọmọṣẹ́ kì í fọ́ ọmọṣẹ́ náà ní wàhálà. Ó ti ẹ̀ dààmú èmi rí gẹ́gẹ́ bí ènìyàn kan. Gbogbo wa náà ta wà lábẹ́ rẹ̀. La fẹ́ràn rẹ̀ nítorí wípé ọ̀gá rere ni ọ̀gáa wa. Olórí rere ni olórí wa. Ó fi ìmọ̀ tiwa náà, ó fi sọ́kàn, ó fi ìṣeréré wa, ó fi sọ́kàn. Nítorí náà ìbáṣepọ̀ èmi pẹ̀lú olórí mi ó dánmọ́rán.

Ìbéèrè sọ wípé kí ni ohun mímu tí mo fẹ́ràn jù? Èmi nítèmi o. Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Nítorí wípé omi a máa ranni lọ́wọ́ láti kí oúnjẹ tí a jẹ kó sọ̀kalẹ̀ dáradára. Omi kò lọ́tà. Omi kì í pọ̀ jù lára. Omi a máa ṣara lóore. Omi kì í dààmú ẹnikẹ́ni. Kò sí àìsàn tó omi ò gbọ́. Kò sí àìsàn tó ń ṣe ènìyàn tí wọ́n á sọ wípé à, arábìnrin má mu omi. Omi dára lọ́pọ̀lọpọ̀. Èmi fẹ́ràn láti máa mu omi. Ǹkan tí mo fẹ́ràn ní mímu jù, òun ni omi. Omi a máa jẹ́ ká ra jí pépé. Omi a máa jẹ́ ká ra jọ̀lọ̀. Omi a máa mú kí ènìyàn rántí ohun tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ rí. Omi a máa ranni lọ́wọ́ láti má gbàgbé ohun ní ọ̀pọ̀ ìgbà. Omi dára láti mú. Mo fẹ́ràn omi. Oríṣiríṣi omi dè ni mo máa ń mú. Mo lè mú omi oníke. Mo lè mú èyí tó ń ṣe ṣọ́rà. Mo dẹ̀ lè bu mú ago ìb'omi kí n fi bu omi kí n mú. Omi e dàni láàmú. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé tí ènìyàn bá ti ń fẹ́ràn ohun tó dùn jù, àwọn bí ohun ẹlẹ́rìn dòdò, a máa fa ìjàmbá fún ara. Òun lè mí ṣe yàn omi láàyò. Èmi ò fẹ́ kóun kóuń fa ìjàmbá sára mi. Èmi ò fẹ́ kóun kóuń dà mi láàmú. Èmi ò dẹ̀ fẹ́ kí óuń kouń ṣe kó kọ́lé àìsàn sára mi. Èmi fẹ́ràn omi lọ́pọ̀lọpọ̀. Omi a máa fini lọ́kànbalẹ̀. Omi e jẹ́ kí ara ènìyàn sún kì. Omi kìí jẹ́ kí ojú ènìyàn súnkì. Omi a máa jẹ́ kí ojú dán. Omi a máa jẹ́ kí ara dán. Kìí funi ní àìsàn kankan. Kì í kọ́lé àìsàn sí ara ẹni. Yàtọ̀ sí wípé èmi ò fẹ́ràn ẹlẹ́rìn dòdò. Àwọn àwọn ohun tí wọ́n mu tó jẹ́ ẹlẹ́rìndòdò. Yàtọ̀ sí wípé mi ò tiẹ̀ fẹ́ràn rẹ̀ rárá. Èmi gba omi, mo yàn ọ́ láàyò láti jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa mu jù. Mo sì máa ń mú lóore kóòre. Bí ẹ̀ẹ́ mẹ́fà lójúmọ́ ó kéré tán, bí ẹ̀ẹ́ mẹ́jọ ni mo máa ń mu omi.

Ìbéèrè sọ wípé, "nígbà wo ni o kẹ́yìn sunkún?" Ha! Ìbéèrè yìí o mú mi rántí ìgbà tí mo pàdánù àbúrò ọkọ mi ní ọdún tó kọjá. Ìgbà yẹn ni mo sun ẹkún, ẹkún kíkorò. Àbúrò ọkọ mi yìí ó jẹ́ ẹni tí mo fẹ́ràn sí i pé mi àti ẹ máa ń sọ̀rọ̀, t'á jọ máa ń gbàdúrà. Ó jẹ́ abánigbàdúrà mi, ọ̀rẹ́ nínú ẹ̀mí. Ah! Ọjọ́ tí ó kú yìí tí mo pàdánù rẹ̀, ọjọ́ burúkú, èṣùgbó mi mú ní. Nítorí wípé kí ó tó kú gan, a ti pàdánù ọmọ rẹ̀. Ohun tí ó dẹ̀ fa ohun tí a fi pàdánù rẹ̀ ni wípé àwọn ẹni bí àwọn ẹni ìká ènìyàn, wón ṣe ìjàmbá fún gbogbo ẹbí ẹ. Ọmọ, ọmọ méjì lóbí àtọ̀hún àtọkọ. Wón bu òògùn olóró, wón bu sínú oúnjẹ wọn. Àwọn náà o mọ̀, wọn jẹ́ nínú àmàlà pẹ̀lú ẹ̀fọ́ rírò. Àwọn náà ò kúkú mọ̀ wípé àwọn ẹni bí ti bu òògùn olóró sínú oúnjẹ wọn. Àwọn jẹ ẹ́, wọ́n lọ sùn. Nígbà tí, tí ó máa fi di ọwọ́ alẹ́ sí òru, wọn wá ríi wípé inú wọn ò ṣe dáadáa. Wọn bẹ̀rẹ̀ sí ní bì. Wọn dé ilé ìwòsàn. Ilé ìwòsàn tọ́jú wọn ní ìwọ̀nba torí wọn ò tètè mọ̀ wípé òògùn olóró ni wọ́n jẹ. Ni ìgbà náà ni wọ́n pàdánù ọmọ tó bí sèkejì. Ọmọ alákọ́kọ́ náà tí ń bì, òun náà tí ń sọ wípé òun ò gbádùn èyí tá ń sọ yìí pé wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn èyí tó ga ìmíràn. Ibi tí wọ́n ti ń tọ́jú wọn náà ni wọ́n wà, ọkọ rẹ̀ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Òun náà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ọmọ wọn àkọ́bí wọn tó kú náà ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Kí n máa fàrọ̀ gùn. Níbi ọwọ́ ìdají ní ọjọ́ kíní oṣù kẹsàn-án ní ọdún tó kọjá, mo pàdánù àbúrò ọkọ mi yìí nítorí pé ẹ̀pà ò gbò ó ró mọ́. Gbogbo ipá tí àwọn ilé ìwòsàn gbà kò bọ́ si nítorí pé ọ̀rọ̀ ti bọ́ sórí. Ó ti ba gbogbo àwọn nǹkan jẹ́ ní àgọ́ ara rẹ̀ ní òògùn olóró tá ń sọ yìí. Ah! Mo sun ẹkún kíkan, mo sun ẹkún kíkorò. Ọkọ̀ rẹ̀ náà wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ọlọ́run ṣàbáwágbọ́wọ́lé ọkọ rẹ̀ àti ọmọ ẹyọ kan tó kù. Ah! Ọjọ́ náà mo sun ẹkún ní ọdún tó kọjá.

Ìbéèrè sọ wípé ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ní ibi iṣẹ́ tèmi, ọjọ́ ọgbọ̀n, ọgbọ̀n ọjọ́ ni mo ní fún ìsinmi ọdọọdún. Ṣùgbọ́n wọn kìí fún wa ní ọgbọ̀n ọjọ́ náà lẹ́ẹ̀kan. Wọn máa ń bá wa pín sí ọ̀nà méjì. Bóyá ní ìbẹ̀rẹ̀ ọdún, wón a máa fún wa ní ọjọ́ márùndogún láti kọ́kọ́ sinmi. Tí ó bá tún di ọwọ́ òpin ọdún, wón á fún wa ní ọjọ́ márùndogún tó kù láti tún sinmi fún-- láti ẹnu iṣẹ́. Àkókò yìí jẹ́ àkókò láti sinmi, láti fi ọkàn balẹ̀ sílé, láti fi ara mọ́ àwọn ọmọ wa àti ọkọ wa. Àkókò yìí jẹ́ àkókò tí ènìyàn máa ń ronú ayé rẹ̀. Tó ṣe wípé kò sí kòókòó jọ̀njọ̀n òwúrọ̀ kùtùkùtù láti lọ sí ẹnu iṣẹ́. Àkókò yìí ní ìgbà mìíràn kò tìẹ̀ tó wá di wípé ohun gbogbo wa ti san pọ̀ ní orílẹ̀-èdè wa. Àkókò yìí jẹ́ àkókò tí ìjọba máa ń fún ni lówó. Wípé àkókò ìsinmi ọdọọdún yẹn o, wípé ká lè fi jẹun. Kó má di wípé ebí a máa pa wa tí a bá wà ní ilé. Ṣùgbọ́n ní sáà tí awà yìí ní orílẹ̀-èdè wa, irú rẹ̀ ò rí bẹ́ẹ̀ mọ́ o. Tó bá wà ní ilé, te bí báa ń pa ẹ̀ gan, kò kan ẹnikẹ́ni. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo bá ti múra fún ìsinmi ọdọọdún ní, ní ti tèmi.

Ìbéèrè sọ wípé ìbò ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Àh, ìdáhùn tèmi ni wípé èmi fi kọ́kọ́rọ́ mi sí ibikíbi o. Mo máa ń mú kọ́kọ́rọ́ mi dání lọ síbi tí mo bá ń lọ ni. Nítorí wípé kí Olúwa gbà wá lọ́wọ́ àwọn tí ń ṣọ́ wa tí a ò mọ wípé wón ń ṣọ́ wa. Èmi ò ń fi kọ́kọ́rọ́ mi sí ibi ìpamọ́ kankan. Tí mo bá ti ń jáde nílé tí mo ti ilẹ̀kùn, èmi á yọ kọ́kọ́rọ́, màá fi sí, ẹ́ẹ́, apò mi tàbí kí n fi sínú, ẹ́ẹ́, ẹ́ẹ́ ohun tí mo bá gbé dání tí mo fẹ́ gbé jáde. Bóyá bí àpamọ́ ọwọ́ ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Èmi fi sí ibikíbi tó ṣe wípé bóyá ó wà ní tòsí ilé. Nítorí wípé àwọn ole, àwọn ọlọ́ṣà, àwọn alọ kólohun kígbe. A ò mọ ìgbà tí wón ń ṣọ́ wa. Èmi fi kọ́kọ́rọ́ mi pamọ́ o. Èmi ní ẹ̀dà kọ́kọ́rọ́ tó ṣe wípé ọkọ̀ mi ní titi rẹ̀. Èmi náà ní tèmi dání. Àwọn ọmọ mi ò tíì ké tí kúrò nílẹ̀ débi tí màá ti sọ pé mo fẹ́ máa fún pín kọ́kọ́rọ́ lé wọn lọ́wọ́. Ní ìdí èyí, èmi fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí ilé tàbí sí agbègbè. Àwọn mìíràn fẹ́ràn láti máa fi kọ́kọ́rọ́ wọn pamọ́ bóyá sí abẹ́ òkúta nítòsí ilé wọn. Tó bá ṣe wípé wón lọmọ tó lọ sí ilé ìwé, kí wón lè ní àǹfàní láti lè mú kọ́kọ́rọ́ náà, kí wón lè wọlé kí wón jẹun. Èmi ò really, èmi ò gba ààyè fún èyí nítorí wípé èmi ò lè jẹ́ kí olè ó jà jà mí pẹ̀lú ìwọ̀nba ohun ìní mi. Nítorí wípé mo ní tẹlifísàn, ẹ̀rọ amóhùnmáwòrán sínú ilé mi. Ẹ̀lòmíràn gan kò fẹ́, kò nífẹ̀ẹ́ sí wípé mo ní tẹlifísàn yìí o. Ní ìdí èyí, èmi ò lè jẹ́ kó lè wọ inú ilé mi kó lọ gbé ẹ̀rọ amóhùnmáwòrán mi. Mo sì tún ní ẹ̀rọ ìṣirò. Èmi ò lè jẹ́ kí wọ́n wọlé, kí olè wọlé kó kó mi lẹ́rù lọ. Nítorí wípé àwọn ẹ̀rọ wọ̀nyí ó wúlò fún mi láti gbé ìgbé ayé tó rọrùn. Èmi fi kọ́kọ́rọ́ mi pamọ́ o, ibikíbi tí mo bá ti ń lọ. Èmi àti kọ́kọ́rọ́ mi ń lọ. Gẹ́gẹ́ bí fóònù náà ni. Bí fóònù, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo máa ń mú kiri bẹ́ẹ̀ ni mo ṣe máa ń mú kọ́kọ́rọ́ mi kiri.

Ìbéèrè sọ wípé ṣe mo fẹ́ràn oúnjẹ tó ní ata? Àh, mo fẹ́ràn oúnjẹ tó ní ata o dáradára. Nítorí pé oúnjẹ tí ò bá ti ní ata ó máa ń yọ́ mi nító. Ó máa ń dà mí láàmú lọ́pọ̀lọpọ̀. Nídìí èyí tí oúnjẹ mi ò bá láta tó, mo máa nílò láti ṣẹ̀ṣẹ̀ tún lọ wá ata rodo tàbí ata wẹ́wẹ́ láti fi si, láti sè mọ oúnjẹ mi. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń sọ wípé tí ènìyàn bá jẹ oúnjẹ tó láta jù, a máa fa ọgbẹ́ inú. Tí, Yorùbá sọ wípé "ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì ni." Nídìí èyí oúnjẹ tí ó bá ti láta, èmi ní ìfẹ́ sí i. Èmi ń jẹ́ kó ní ata tó pọ̀ jù. Tí oúnjẹ bá ti láta fẹ́ẹ́rẹ́fẹ́, ó máa ń ṣe é jẹ fún mi ju kó má ní ata. Nítorí ó máa ma yọ́ mi nító ni. Mi ò ní ní ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn tí mo bá jẹ oúnjẹ náà tán. Oúnjẹ mi tí ò bá láta kìí fún mi ní àǹfààní láti lè mú mi lé oúnjẹ mi nígbà tí mo bá jẹun tán. Ó de se pàtàkì, ó ṣe kókó láti kí oúnjẹ lè sọ̀kalẹ̀. Tí èèyàn bá jẹun tán, èèyàn gbọdọ̀ mú mí. Nídìí èyí èmi máa ń fẹ́ kí oúnjẹ mi láta ní ìwọ̀nba kí ó le ṣe é jẹ fún mi. Èmi i fi ata tó pọ̀ sí oúnjẹ nítorí pé ata náà kò n ṣe ọ̀rẹ́ ara lọ tàràtàrà. Nídìí èyí oúnjẹ mi gbọdọ̀ láta. Àwọn tí oúnjẹ wọn ò láta, èmi ò mọ ìdí tí oúnjẹ wọn ò láta o. Kìí ṣe gbogbo ènìyàn ló lè jẹ ata. Àwọn ohun tí ó tún máa ń jẹ́ kí ènìyàn má fi ata sí oúnjẹ ni wípé bóyá ẹni náà wọ́n ti sọ fún ni ilé ìwòsàn wípé kó má jẹ ata tó pọ̀ jù. Ẹlòmíì tó bá jẹ oúnjẹ tó láta jù, ọ̀nà mọ̀ṣú a máa tá nígbà tí ó bá fẹ́ lọ sí ilé ìgbọ̀nsẹ̀. Nígbà tí ó bá yagbẹ tán ọ̀nà mọ̀ṣú a máa tá. Nídìí èyí ẹlòmírán ò fẹ́ oúnjẹ tó ní ata. Sugbọ́n èmi ó ti di bárakú fún mi. Bí ọ̀nà mọ̀ṣú bá ti ẹ̀ta mi jù bẹ́ẹ̀ lọ, oúnjẹ mi ó gbọdọ̀ láta. Nítorí wípé ó jẹ́ àǹfààní fún èmi kí n ní, kí n jẹ oúnjẹ tó láta ju kí n jẹ oúnjẹ tí kò láta. Ọ̀pọ̀ ìgbà ni tí mo bá jẹ oúnjẹ tí kò láta tí mo máa ń padà bí oúnjẹ tí mo jẹ oun. So èmi fẹ́ oúnjẹ tó láta.

Ìbéèrè sọ wípé kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Kò sí ohun tí èmi ò le jẹ ní òwúrọ̀ nítèmi o. Èmi ò ní oúnjẹ kankan tó jẹ́ ààyò fún mi tí mo máa ń jẹ ní òwúrọ̀. Ìjọ́ tí mo bá rí iyán, màá jẹ iyán. Ìjọ́ tí mo bá rí ẹba, màá jẹ ẹba. Ìjọ́ tí mo bá rí búrẹ́dì pẹ̀lú ẹlẹ́rìndòdò, màá jẹ́ láárọ̀. Ìjọ́ tí mo bá rí iṣu, màá jẹ lówurọ̀. Ìjọ́ tí mo bá rí kúlíkúlí pẹ̀lú gààrí, màá jẹ lówúrọ̀. Ìjọ́ tí mo bá rí àkàrà pẹ̀lú ògì, màá jẹ́ náà lówúrọ̀. Ìjọ́ tí mo bá dẹ̀ rí omi lásán, màá mú lówúrọ̀. Èmi ò ní oúnjẹ kankan tó jẹ́ ohun ààyò fún mi pé láti jẹ. Ohun tí mo ṣá mọ̀ ni wípé ó ṣe pàtàkì láti jẹ oúnjẹ òwúrọ̀ nítorí pé ó ran ara lọ́wọ́. Ó ṣe ara lóore, á fún ni lókun láti ṣiṣẹ́ òòjọ́. Èmi ò ní oúnjẹ kankan o tó jẹ́ ààyò fún mi tí mo máa ń jẹ ní òwúrọ̀. Ohun tí mo mọ̀ ni wípé dandandan, mo gbọ́dọ̀ jẹún ówúrọ̀. Tí mi ò bá ti e ní jẹ oúnjẹ ọ̀sán, bí mi ò bá ní jẹ oúnjẹ alẹ́, oúnjẹ òwúrọ̀, ó jẹ́ oúnjẹ pàtàkì tí ènìyàn gbọ́dọ̀ jẹ. Ti eeyan ò gbọ́dọ̀ fi sílẹ̀ láìjẹ́. Nítorí pé ẹni tó bá ti kọ̀ láti má jẹ oúnjẹ òwúrọ̀, ó máa wá ní ọ̀nà tí ó máa fẹ́ gbà láti fún ara rẹ̀, láti tẹ ara rẹ̀ lọ́rùn ní ọwọ́ ọ̀sán. Èyí máa ń mú ni ní ẹ́, oore ọ̀fẹ́ láti túbọ̀ ní ẹran lára. Fún àǹfàní àwọn tí wọ́n ò fẹ́ sanra. Wọ́n ò gbọ́dọ̀ má ṣe aláìjẹ oúnjẹ àárọ̀. Ti eeyan ò bá ti jẹ oúnjẹ àárọ̀, ó máa fa kí ènìyàn bẹ̀rẹ̀ sí ń tóbi si, tí ó dẹ̀ ṣe àǹfàní fún gbogbo àwọn èròjà tó wà ní ara. Oúnjẹ òwúrọ̀ ṣe pàtàkì, ó ṣe kókó. Ṣùgbọ́n èmi ò ní oúnjẹ tí mo yàn láàyò láti máa jẹ ní òwúrọ̀. Ìjọ́ tí mo bá rí ẹwà àti ògì, màá jẹ́ láárọ̀. Tèmi ṣàaní wípé kí inu ma gbófo. Tèmi ni wípé kí ń má lọ síbi iṣẹ́ òòjọ́ mi pẹ̀lú inú òfo. Yàtọ̀ sí wípé bóyá ìgbà tí mo bá fẹ́ gbà àawẹ̀ nìkan ni mo máa ń fi iyè sí wípé mi ò ní jẹ oúnjẹ òwúrọ̀. Síbẹ̀síbẹ̀ náà, mo sì máa mú omi kí inu ma gbófo. Nítorí wípé ó máa ń fa ọgbẹ́ inú. Ti eeyan ò bá jẹ oúnjẹ òwúrọ̀, ó máa ń kọ́ ilé àìsàn sí ènìyàn lára. Ó máa ń jẹ́ kí ènìyàn tètè ní, tètè ní àìsàn lára. Oúnjẹ òwúrọ̀ ṣe pàtàkì.

Ìbéèrè sọ wípé, ṣé o máa ń lọ ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mò ń lọ ilé ìjọsìn. Ilé ìjọsìn jẹ́ ibi tí a ti ń gbàdúrà sí ẹlẹ́da wà, gẹ́gẹ́ bí Krìstẹ́nì tàbí Mùsùlùmí. Àwọn Krìstẹ́nì a máa lọ ilé ìjọsìn. Èmi, Krìstẹ́nì ni mí, mo máa ń lọ sí ilé ìjọsìn. Àwọn oríṣiríṣi, ẹ, ọ̀nà la máa ń gbàjọ́sìn ní ilé ìjọsìn wa. A máa ń lọ ní ọjọ́rú, a máa ń lọ ní ọjọ́bọ̀, a máa ń lọ ní ọjọ́ ìsinmi. Ọjọ́rú a máa ń lọ gbàdúrà, ọjọ́bọ̀ a máa ń lọ ṣe ẹ̀kọ́ inú bíbélì, ọjọ́ ìsìnmi a máa ń lọ jọ́sìn pẹ̀lú gbogbo àwọn tó wà ní agbègbè ilé ìjọsìn. Èyí máa ń jẹ́ bí ọjọ́ tó ṣe wípé gbogbo ènìyàn tí wọ́n ò tí è lọ sí ilé ìjọsìn ní bóyá ọjọ́rú tàbí ọjọ́bọ̀, gbogbo wa la máa jọ péjọ ní ọjọ́ ìsinmi. Ilé ìjọsìn kò ṣe é má lọ fún Krìstẹ́nì, nítorí wípé ọ̀nà láti lè túbọ̀ súnmọ́ Ọlọ́run ni a máa ń gbà láti jọ́sìn pẹ̀lú ara wa. Ilé ìjọsìn dẹ́ tún mú ni ní ìfẹ́ Ọlọ́run si, nítorí pé a kọ́ ẹ̀kọ́ inú bíbélì, níbẹ̀ náà a tún ṣe àdúrà. Gbogbo oun tí ojú wa bá ń rí, à sọ fún Ọlọ́run ní ilé ìjọsìn, nítorí wípé nínú Olúwa náà ni oun gbogbo ti le ṣe é ṣe. Ilé ìjọsìn ṣe pàtàkì, ó ṣe kókó fún gbogbo Krìstẹ́nì. Ọ̀rọ̀ kan sọ nínú bíbélì pé Krìstẹ́nì má tí i wá sinmi, gbọ́ bí áńgẹ́lì rẹ̀ ti ń wí láàrin ọ̀tà lọ́wà. Ẹni tí ò bá lọ ilé ìjọsìn kò le ní agbára láti dojúkọ Satánì, nítorí pé oun tí ẹyẹ bá ti jẹ, òun l'ẹyẹ máa gbé fò. Nínú ẹ̀kọ́ bíbélì náà là tí le mọ̀ wípé ó ṣe pàtàkì láti súnmọ́ Ọlọ́run. Inú ilé ìjọsìn yìí náà la ti ń gbògbo ẹ. Ilé ìjọsìn ṣe pàtàkì, ó ń mú ni túbọ̀ bẹ̀rù Ọlọ́run si, ó ń mú ni túbọ̀ fẹ́ràn Ọlọ́run si, ó ń mú ni túbọ̀ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run si. Ilé ìjọsìn kò ṣe é má lọ ní. Mo máa ń lọ ilé ìjọsìn mi déééde. Mo sì gbàdúrà kí Ọlọ́run túbọ̀ máa ràn mí lọ́wọ́ o ní gbogbo ọ̀nà mi kí n lè máa sìn. Kí n má fi ilé ìjọsìn sílẹ̀, nítorí wípé ohun gbogbo ta bá ń ṣe, ká máa fi ti Ọlọ́run saájú. Èmi ò lè má lọ ilé ìjọsìn o, nítorí pé ó ṣe pàtàkì fún mi.

Ìbéèrè sọ wípé báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù ó jẹ́ òun tó ń ràn ni lọ́wọ́. Láti lè máa gba ìpè àti láti lè máa fi ìpè ránṣẹ́. Tí bátìrì fóònù ó bá ti gbádùn èyí tá ń pè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí bátìrì rẹ̀ ò bá ti gbádùn, tí ì dúró, ó máa ń fúnni ní wàhálà ó sì máa ń ba ni nínú jẹ́ pàápà. Bátìrì fóònù mi dúró dédé o, ó dúró gboogi. Bátìrì fóònù mi ó lè dúró fún wákàtí méjìlá tí mo máa fi gba ìpè wọlé, tí màá fi gbé ìpè jáde, tí màá fi sọ àwọn ọ̀rọ̀ sórí afẹ́fẹ́, tí màá fi kí àwọn ọ̀rẹ́ mi lórí afẹ́fẹ́, tí màá fi mọ gbogbo ohun tó ń lọ lágbègbè mi, tí màá fi ka gbogbo a-àwọn, àwọn ìròyìn èyí tó ń ṣẹlẹ̀ ní agbègbè mi. Bátìrì fóònù mi, èmi tí ẹ jókú, mi n jókú rárára. Tí n bá ti rí i pé ó ti ń lọ lè yẹ̀, tí na, tí na dé, màá yá ti fi sí ojú ibi tí màá ti fi kí iná rẹ̀ kó lè padà tán ní kíákíá. Bátìrì fóònù mi máa ń pé dáadáa ítorí pé òun gangan ni agbára tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó ń, tó wà pẹ̀lú fún òun ló ń jẹ́ kó ṣe déédéé nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Bátìrì fóònù mi, wákàtí méjìlá rè i dín, kì í, kì í dín rárára. Ó sì máa ń ràn mí lọ́wọ́ nítorí wípé nínú fóònù mi, mo ní ọ̀nà tí mo fi lè ní ààyè láti bèèrè àwọn ìbéèrè kankan tó rú mi lójú nígbà tí mo bá wà níbí iṣẹ́ tàbí tí ènìyàn kan béèrè ìbéèrè lọ́wọ́ mi. Màá yá ṣí fóònù mi, màá ka, màá ṣàlàyé fún ẹni náà. Tí bátìrì fóònù mi ò bá dúró bó o ni mo ṣe fẹ́ ṣe, bó o ni mo ṣe fẹ́ rí ka jáde. Bátìrì fóònù ènìyàn gbọ́dọ̀ máa dúró o, kò gbọ́dọ̀ máa dúró dédé ítorí tí ó bá dúró dédé, bí ìgbà te èèyàn ní fóònù tí ò ní iná lórí ni, ó ṣe pàtàkì kí èèyàn ní bátìrì tó dúró dédé, tó lè dúró fún ó kéré jù wákàtí mẹ́fà nínú ọjọ́ kan. Bátìrì fóònù kò gbọdọ̀ da ènìyàn láàmú nítorí tí ó bá ti da ènìyàn láàmú kò ṣe àǹfààní fún ẹni.

Ìbéèrè sọ wípé, ṣé o máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Ìdáhùn tèmi ni wípé, bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì nítorí pé ó fi máa ń rọ̀ mí lọ́rùn láti bèèrè ǹkan tí mo nílò láti orí íńtánẹ́ẹ̀tì. Wọn a gbé ránṣẹ́ sí mi wá sínú ilé mi ni. Ó fi gbé ayé mi rọ̀ mí lọ́rùn, nítorí wípé mi ò nílò láti ṣẹ̀ṣẹ̀ máa lọ sí ọjà lọ máa ná àṣọ tàbí bàtà lórí àwọn tí wọ́n wà lọ́jà. Mo tún rí wípé àwọn ọjà tó wà ní orí íńtánẹ́ẹ̀tì wọ̀nyí, wọ́n máa ń wọ́pọ̀ dáadáa. Owó wọn máa, owó wọn ò gara tó àwọn èyí tí àwọn màmá tó wà lọ́jà tí wọ́n gba ṣọ́ọ̀bù, tí wọ́n máa ń tà. Ọ̀pọ̀ ìgbà ni mo ti ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì tí mo na rú rẹ̀ lọ́jà tí mo rí wípé ó fi bí ẹgbẹ̀rún mẹ́ta ju èyí tí mo rà lórí íńtánẹ́ẹ̀tì lọ. Àǹfààní tó wà ní àwọn ọjà tí ènìyàn rà lórí íńtánẹ́ẹ̀tì ni wọ̀nye. Ọ̀pọ̀ ìgbà náà ni ò láǹfààní nítorí wípé ìgbà mìíràn wà tó ṣe wípé ohun tó rí lórí íńtánẹ́ẹ̀tì gan gan gan kọ́ ni wọ́n ó gbé ránṣẹ́ sí ọ. Ọ̀pọ̀ ìgbà ni wàá ránṣẹ́ wípé o fẹ́ ra ṣíbí, wàá ti rò wípé bílá ló fẹ́ rà ní orí íńtánẹ́ẹ̀tì. Ìgbà tí ṣíbí bá máa dọ́wọ́ ẹ, ó máa jẹ ṣíbí kékeré tó ṣe wípé àwọn ọmọ kéékèèké ló ń fi irú, irú ṣíbí náà jẹun. Ọ̀pọ̀ ìgbà náà ni tí a bá ra ǹkan, bóyá bí bàtà tó ṣe wípé, ẹ́ ìwọ̀n bàtà tí ènìyàn béèrè fún o, ìgbà tó béèrè, ó ti wá kéré sí èyí tí wọ́n mú ránṣẹ́ sí irú ẹni bẹ́. Irú èmi báyìí ní àìpẹ́ yìí ni mo ránṣẹ́ sí wọn ní orí íńtánẹ́ẹ̀tì wípé mo fẹ́ ra bàtà. Bàtà tí mo fẹ́ rà mo rí wípé ó máa gbà mí. Ìgbà tí bàtà máa dé ó fún mi ní ìwọ̀nba. Ṣé ẹ mọ̀ wípé tí mo bá lọ rà lórí ìyá alátẹ lọ́jà, màá kí ẹsẹ̀ sífúnra mi, màá ríi wípé ó ṣe rẹ́gí tàbí kí n ríi wípé a o kù díẹ̀ káàtò. Màá sọ fún ìyá ọlọ́jà wípé kó bá mi ṣe, kó bá mi pa àárọ̀ rẹ̀. Àwọn ohun tí mo rí wípé kò mú ní yára láti máa ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì nìyẹn.

Ìbéèrè sọ wípé àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù. Ìdáhùn tèmi ni wípé òwúrọ̀ kùtùkùtù ni mo fẹ́ràn jù nínú ọjọ́. Nítorí wípé àkókò náà ni àkókò tí ènìyàn le jáde lọ ṣiṣẹ́ òojọ́ láti lè mú owó wọlé àti láti lè fi ara sìn gbogbo àwọn ẹni tí ènìyàn bá fẹ́ fara sìn tó lè fún ni lówó. Òwúrọ̀ kùtùkùtù láti ń mọni leyàn ni a ti ń ṣe iṣẹ́ wa. Ìdí iṣẹ́ ni láti ń mọni lọ́lẹ̀. Òwúrọ̀ kùtùkùtù yìí, ó máa ń ràn mí lọ́wọ́ láti lè tètè jí ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo bá fẹ́ ṣe ní ilé. Tó bá ti jẹ́ ọjọ́ tí mi ò lọ ibi iṣẹ́, òwúrọ̀ kùtùkùtù yìí ni ó máa ń jẹ́ kí ara mi jí pépé láti lè gbálẹ̀ inú ilé, láti lè fọ gbogbo aṣọ tí mo bá fẹ́ fọ, láti lè ṣe gbogbo àwọn ìtọ́jú inú ilé. Bo ya mó fẹ́ fọ ilé ìyàgbẹ́ ni tàbí ilé ìwẹ̀, òwúrọ̀ kùtùkùtù yìí á máa mú ara mi jí pépé a má fún mi ní agbára. Nítorí pé mo ti sun látalẹ́ àná títí tí ilẹ̀ mọ́. Íyen a ti jẹ́ kí ní gbogbo okun tí mo bá fẹ́ fi ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo bá fẹ́ ṣe. Ojú ọjọ́ yìí ni mo fẹ́ràn jù nítorí wípé kò sí pé mo ti ń ṣiṣẹ́ bọ̀ látàárọ̀ oti rẹ mí. Òwúrọ̀ kùtùkùtù yìí náà mo ti máa jí, mo ti máa lọ sí ọjà, mo ti máa lọ ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kí n ṣe, gbogbo àwọn nǹkan tó yẹ kí n rà sílé, mo ti máa lọ rà. Òwúrọ̀ kùtùkùtù yìí pẹ́ mi láti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. Tó bá ṣe ọjọ́ tí mo fẹ́ lọ sí ibi iṣẹ́ náà ni òwúrọ̀ kùtùkùtù yìí náà le pẹ́ mi jù nítorí pé màá ti tètè jí ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe nínú ilé kí ó tó di pé mo lọ sí ibi iṣẹ́. Ó ṣe pé nígbà tó bá wá di ọwọ́ ọ̀sán ta ń padà bọ̀ nílé, màá ti lè ní ọkàn sí wípé mo fẹ́ lọ sinmi ni. Èmi fẹ́ràn òwúrọ̀ o nítorí pé àkókò tí ó dára jù ni láti lè ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí ènìyàn ṣe. Òwúrọ̀ kùtùkùtù yìí gan lọ fún ni láǹfààní láti lè rojú gbogbo àwọn nǹkan tó bá takókó ní bíi ọwọ́ alẹ́ lánàá. Òwúrọ̀ kùtùkùtù yìí ṣe pàtàkì fún èmi gẹ́gẹ́ bí ẹni kan. Mo fẹ́ràn òwúrọ̀ kùtùkùtù nínú ọjọ́ nítorí pé àkókò tí mo lè ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe, òun nìyẹn. Òwúrọ̀ kùtùkùtù dára fún nínú ọjọ́, mo dẹ̀ ní mọ́.

Kí ni, ìbéèrè sọ wípé kí ni a máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Òjò bá rọ̀. Òjò, a máa din ni lọ́wọ́ o. Iṣẹ́ ẹni, hhn, òjò a máa f-- a máa mú ni, a máa fúnni ní ìdádúró iṣẹ́ tí ènìyàn bá ń ṣe. Àmọ́ àkókò tí òjò bá ń rọ̀, àkókò láti sinmi ni. Nítorí wípé Ọba Elédùmarè ló fún wa ní ìsinmi, òun ló rọ òjò fún wa. Ní ìdí èyí, a gbọ́ dọ̀ ní sùúrù kí òjò dáa fún wa. Àwọn ohun tó yẹ ká máa ṣe nígbà tí òjò bá ń rọ̀, àkókò láti gbin, àkókò láti fúrúgbìn ni àkókò tí òjò bá ń rọ̀. Àwọn ǹkan mí wà tí ó yẹ ká máa ṣe nígbà tí òjò bá ń rọ̀. Ka má dúró sí ẹnu ọ̀nà ìta, nítorí tí àrá bá sán, àrá le fẹ́ wọlé kó mú olè jáde. Ka má ṣe dúró sí ẹnu ọ̀nà, nítorí ẹni tí àrá bá sán tó sanpa lẹ́nu ọ̀nà, ó pa náà nìyẹn o, di gbi, digbi. Àkókò tí òjò bá ń rọ̀ ni ó yẹ kí a gbe òjò fún ànfàní àwa tó ṣe wípé konga là ń, là ń, láni sí ilé ọ̀dọ̀ wa. Àkókò tí òjò bá ń rọ̀ ni ó yẹ kí a gbe omi òjò sílé, nítorí omi òjò dára láti mu. Àkókò òjò yìí náà ni àwọn àgbẹ̀ tí wọ́n máa lọ sóko láti kọ́lẹ̀, láti gbin iṣu, láti gbin àgbàdo, láti gbin ìrẹsì, láti gbin, ẹ, kòkó àti kókò àti ẹ̀gẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkókò yìí ni àkókò láti gbin ẹ̀fọ́, láti gbin ọ̀gẹ̀dẹ̀. Gbogbo ohun tí ó yẹ ká máa ṣe nígbà tí òjò bá ń rọ̀ nìyẹn. Kí òjò kó bá lè ran gbogbo ohun ọ̀gbìn wọ̀nyí, kó bá lè ran lọ́wọ́. Àkókò tí òjò bá ń rọ̀ náà ànfàní ni fún wa láti sinmi. Ànfàní dè ẹ́ ni fún wa láti sùn ká lè túbọ̀ rí okun láti lè máa ṣe iṣẹ́ tí a ti bẹ̀rẹ̀ lọ. Òjò jẹ́ ohun tí Ọba Elédùmarè dá, tí Ọba Elédùmarè fi ń ràn wá lọ́wọ́ fún gbogbo àwọn ohun tí a gbìn. Fún gbog-- láti lè jẹ́ kí gbogbo wọn kó gbé eérò kó gbòòrò sí. Òjò jẹ́ ohun tí ó dára.